Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, àwọn, wọ́n máa ń ṣe àwọn ìpàdé lórí fóònù. Àwọn ìpàdé tí a máa ń ṣe lórí fóònù ò dára gan-an ni, á jẹ́ kí ènìyàn ní ìfokonbalẹ̀ ko se pé boya aṣẹ̀ máa máa wọ àwọn mótò lọ sí ibi tí a ti fẹ́ lọ ṣe ìpàdé, a lè wà ní ibi tó bá wù wá ká máa ṣe àwọn ìpàdé wọ̀nyí.